Oúnjẹ tí mo fẹ́ràn jù nínú gbogbo oúnjẹ tí mo máa ń jẹ, òun ni jollof rice àti chicken, àti ẹran adìyẹ. Òun ni mo fẹ́ràn jù nínú oúnjẹ pátápátá tí mò ń jẹ. Àwọn èròjà tí mo nílò láti se jollof rice yìí, òun ni òróró pẹ̀lú ìrẹsì fúnra ra rẹ̀. A máa nílò curry àti thyme. A máa nílò ata, tomato, ṣọ̀mbọ̀. A máa nílò tomato paste. A sì máa nílò omi ẹran tí a ti bọ̀. Àwọn èròjà tí a nílò láti lè se oúnjẹ tí mo fẹ́ràn jù, òun ni èyí. Bí, ó má, tí ènìyàn bá fẹ́ se jollof rice, ó máa tó bi wákàtí kan. Ó dá lórí bí oye jollof rice tí èèyàn bá fẹ́ sè. Tó bá jẹ́ bíi abọ́ méjì ni èèyàn fẹ́ sè, àsìkò tí ó máa gbà láti sèé, ó máa pọ̀ ju abọ́ kan lọ. Ṣùgbọ́n t'ọ́n bá sọ pé nǹkan tí ẹni kan bá fẹ́ jẹ, bóyá bí agolo méjì àbí mẹ́ta, ká tó rí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, èèyàn máa se gbogbo nǹkan tí ó bá fẹ́ sè tán. Ọ̀nà tí, ibi tí ó ti lè bàjẹ́, òun ni pé tí ènìyàn bá yí iná ìdí rẹ̀ sókè jù nígbà tí ó bá ń sèé, ó le jóná ní ìsàlẹ̀ tó jẹ́ pé kò ní jẹ́ kí oúnjẹ náà kí ó ṣe dáradára. Ọ̀nà tí a gbà ń se oúnjẹ yìí, òun ni pé ní ìgbà tí, eh, èèyàn bá ti mú òróró tí ó sì gbé, eh, pọ́ọ̀tù rẹ̀ kaná, yóò gbé òróró náà, yóò dà sí inú pọ́ọ̀tù yìí. Yóò wá mú àlùbọ́sà, yóò gé sí wẹ́wẹ́. Nígbà tí ó bá gé àlùbọ́sà sí wẹ́wẹ́ tán, yóò da àlùbọ́sà náà sínú òróró gbígbóná. Lẹ́yìn náà ni ó, yóò da ata, tomato àti ṣọ̀mbọ̀ tí ó ti lọ̀, yóò dàá sínú rẹ̀. Yóò sì jẹ́ kí ó dín díẹ̀. Lẹ́yìn èyí ni ó máa wá fi magí tí ó máa tó síse ìrẹsì náà àti iyọ̀. Yóò da gbogbo rẹ̀, yóò dàá síi, curry àti thyme ni yóò dà tẹ̀ lée. Nígbà tí ó bá ti dàá sí inú rẹ̀ tán ni yóò wá jẹ́ kí ó sè fún bíi ìṣẹ́jú márùn-ún. Lẹ́yìn èyí ni yóò wá mú omi ẹran tí a fi bọ ẹran tàbí ẹja. Yóò wá dà á sí inú ọbẹ̀ tí a ti sè yìí. Yóò wá fi omi sí i, tí, torí yóò, yóò jẹ́ kó jẹ́ omi tó máa tó oye ìrẹsì tí ó bá fẹ́ sè. Lẹ́yìn èyí, yóò wá dée. Yóò jẹ́ kí gbogbo rẹ̀ kí ó sọmọ́ra fún bí ìṣẹ́jú márùn-ún. Lẹ́yìn èyí ló máa wá mú ìrẹsì tí ó ti bọ̀, tí ó ti bọ̀ tàbí tí ó ti fọ̀ dáradára. Yóò wá dà á sí, eh, yóò wá ròó papọ̀, yóò wá dée. Nígbà tó bá ti de tán, yóò fi sílẹ̀ kí ó sè fún bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Lẹ́yìn èyí, yóò lọ wòó. Tí ó bá ti rí pé omi rẹ̀ tí ń gbẹ díẹ̀, yẹn yóò mú orógun tàbí ṣíbí tí a fi ń ro nǹkan, táa fi ń ro ọbẹ̀. Yóò fi ròó láti sàlẹ̀ sí òkè, yóò ròó dáradára. Nígbà tí wàá sì tọ wò bóyá ìrẹsì náà ti jinná. Bí ó bá ti jinná, yóò wá fií sílẹ̀. Yóò yí iná rẹ̀ sílẹ̀ díẹ̀ kí ó máa jò díẹ̀díẹ̀. Bí kò ṣe bẹ́ẹ̀, gbogbo ìsàlẹ̀ ìrẹsì náà ni yóò jóná pátá. Ṣùgbọ́n tí ó bá ṣeé báyìí, ìsàlẹ̀ ìrẹsì náà kò ní jóná. Nígbà tí ó bá ti rí pé ìrẹsì náà ti fẹ́ gbẹ tán, yóò wá mú bay leaf, yóò wá gée kéékèèké. Eh, nígbà tí ó bá ti gée kéékèèké ni yóò wá dé gbogbo rẹ̀ papọ̀. Ìgbà mìíràn, àwọn mìíràn máa ń fi bọ́tà síi. Ṣùgbọ́n èmi ò kí máa ń fi bọ́tà sí tèmi nítorí pé a ti lo òróró láti ìbẹ̀rẹ̀. Àlàyé bí a ti ń ṣe oúnjẹ tí mo fẹ́ràn jùlọ nìyí. Oúnjẹ yìí jẹ́ oúnjẹ tó jẹ́ gbajúmọ̀ ní orílẹ̀-èdè wa nítorí pé kò sí ilé tí o dé tí o kò ní rí ẹni tí ó ń jẹ jollof rice tàbí party tàbí, eh, ibi ayẹyẹ tí o bá dé, eh, wà á rí, eh, jollof rice níbẹ̀ ṣáá ni àti ẹran díndín, ẹran adìyẹ díndín ní orí rẹ̀. Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ, òun ni mo ti mú ẹnu bà yìí.

Eré orí ìtàgé àti eré orin ó jẹ́ àwọn eré pàtàkì ní ilẹ̀ Yorùbá tí àwọn Yorùbá máa fi ń ṣe ìdárayá. Èrè orí tage o jẹ eléyìí ti o bẹrẹ níbí ẹ́, ogún, ogún mẹ́ta ọdún sẹ́yìn, ọgọ́ta ọdún sẹ́yìn nígbà tí àwọn Abert Ogùndé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe eré orí ìtàgé láti lè dá àwọn èèyàn ní ara yá. Eré orí ìtàgé ó jẹ́ àwọn eré tí, ẹ́, àwọn ènìyàn máa ń ṣe láti kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ tàbí ọgbọ́n bí ó ṣe yẹ kí wọ́n ṣe wùwà àti láti gbé-- àti bó ṣe yẹ kí wọ́n ṣe gbé, ẹ́, ilé ayé wọn. Eré orin náà ó jẹ́ bí-- ó jẹ́ gẹ́gẹ́ bí eré tí ó máa ń dáni lára yá nítorí pé àwọn ènìyàn fẹ́ràn orin púpọ̀. Orin á máa mú inú ènìyàn dùn. Orin á máa jẹ́ kí ara èèyàn kí ó dá yagi yagi. Orin a sì máa dá ẹ̀-ẹ̀rín pẹ̀kẹ́ ènìyàn. Eré orin ó jẹ́ èyí tí ó jẹ́, ẹ́, ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo lọ sí, ẹ́, láti lọ wo eré orí ìtàgé kẹ́yìn, a ò ti pẹ̀ yóò tì máa lọ bí ọdún mẹ́wàá àtàbọ̀ tí mo ti lọ wo eré orí ìtàgé àti eré orin kẹ́yìn, ẹ́, ó ti pẹ́ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n eléyìí tí mo lọ kẹ́yìn, ẹ́, ohun tí mo rí níbẹ̀, ẹ́, ní, ẹ́, eré ìtàgé tí wọ́n ṣe ní ilé ìwé gíga tí Ibadan yẹn. University of Ibadan ni wọ́n ti ṣe eré orí ìtàgé náà. Èrè orí ìtàgé náà o dùn lọpọlọpọ nítorí pé mo rí ọ̀pọ̀lọpọ̀ ẹkọ kọ nínú ẹẹ, ti mó rí ni orí ìtàgé náà ẹ́, ohun tí, ẹ́, mo máa yàn, mo fẹ́ sọ pé mo fẹ́ràn eré orí ìtàgé ju eré orin lọ nítorí pé, ẹ́, eré orí ìtàgé, ẹ́, èèyàn lè rí ẹ̀kọ́ gbóògì kọ́ níbẹ̀ ju ti eré orin. Nítorípé orin fẹẹ jẹ ìdárayá ju ti ìtàgé lọ ni érò mí àwọn báyìí ni àwọn eré orí tàgé àti eré orin ṣe rí. Lákotán, ẹ́, eré orí ìtàgé, ẹ́, a máa ń ṣe é ni, ẹ́, láti fọrọ jomi tóro ọ̀rọ̀, ẹ́, láàárín àwọn òṣèré ní orí, ẹ́, ìtàgé tí wọ́n sì máa bá ara wọn sọ̀rọ̀ láti lè ránṣẹ́, ẹ́, àbí láti lè jẹ́ kí àwọn tí ó ń wò wọ́n kí wọ́n kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn nínú ohun tí, ẹ́, wọ́n ń sọ. Ẹ̀, ṣùgbọ́n eré orí orin, eré orin, ẹ́, àwọn èèyàn máa ń kọrin níbẹ̀ ni. A máa rí ẹni tó jẹ́ aṣiwájú àwọn akọ̀rin, a sì máa rí àwọn egbé rẹ̀ tí ó ń gbé orin rẹ̀ lẹ́yìn. Ẹ̀, àwọn báyìí, ẹ́, ni, ẹ́, eré orí ìtàgé àti eré orin ṣe rí.

Oríṣìíríṣìí ọ̀nà ni a máa ń gbà ran àwọn, rán, ran àwọn àgbà àdúgbò lọ́wọ́. Lá-- ní àkọ́kọ́, àwọn àgbà ní àdúgbò, wọ́n jẹ́ àwọn tí ó ti dàrúgbó tàbí tí ọjọ́ orí wọn gbé pẹ́li jù tí àwọn ọmọdé lọ. Nínú àṣà àti ìṣe Yorùbá, ó dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀ fún ọmọdé láti máa ran àwọn àgbà tí ó wà ní àdúgbò lọ́wọ́ kí ó jẹ́ pé nígbà tí àwọn náà bá dàgbà kí ọmọdé náà bá lè ran àwọn náà lọ́wọ́. Mo máa sọ ọ̀nà díẹ̀ tí a máa ń gbà ran àgbà lọ́wọ́ ní inú àdúgbò wa. Alákọ̀ọ́kọ́, òun ni pé tí àgbà bá ní ohun kan tàbí méjì tí ó fẹ́ ṣe, bóyá òun nìkan tí àgbàlagbà náà fẹ́ rà nínú àdúgbò kejì tàbí àdúgbò kẹta, tí ó sì rí ọmọdé kan tí ó wà ládùúgbò rẹ̀, a lè gbà, gba owó náà ní ọwọ́ àgbàlagbà yìí kí a sì bá wọn lọ sí ibi tí wọ́n ti fẹ́ ra ǹkan, tí a bá sì dé bẹ̀, a máa bá wọn rà, a sì mú ǹkan yìí padà fún wọn gẹ́gẹ́ bí wọ́n ti rán wa. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tó bá jẹ́ àgbà àdúgbò tí wọ́n dàgbà lọ́pọ̀lọpọ̀, bóyá wọ́n ti ń lọ bí àádọ́rún ọdún, tó jẹ́ pé wọn kò lè rìn fúnra ara wọn rẹpẹtẹ mọ́, nígbà mìíràn tí wọ́n bá jáde, tí a bá sì rí wọn tí wọ́n ní idiwọ láti fọ̀nà láti ojú kan sí ojú kejì, a lè ran àgbà àdúgbò yìí lọ́wọ́ láti lè fonà. A máa mú ọwọ́ wọn dání, wo ọ̀tún ká wo òsì kí ó má sì ọkọ̀ kankan tí ń bọ̀ tàbí kí a dá gbogbo ọkọ̀ tó bá ń bọ̀ dúró kí a lè jẹ́ kí àwọn àgbà àdúgbò wọ̀nyí kí wọ́n kọjá. Ọ̀nà mìíràn tí a máa ń gbà ran àwọn àgbà àdúgbò lọ́wọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta, síwájú síi, ọ̀nà mìíràn tí a máa ń gbà ran àwọn àgbà àdúgbò lọ́wọ́, òun ni nígbà tí àgbà àdúgbò bá fẹ́ fọ aṣọ, bóyá nígbà tí ọba ti lo aṣọ wọn jọ, nítorí pé wọ́n jẹ́ àgbàlagbà, wọ́n kò lè ní agbára láti ṣe ohun kan tàbí mìín bí i tí tẹ́lẹ̀ mọ́. Gẹ́gẹ́ bí ọmọdé, a lè lọ bá àgbà kí a sì sọ fún wọn pé ká ya bá wọn fọ aṣọ wọn. Báyìí ni a máa bá wọn kó aṣọ wọn jáde tí a sì máa fọ̀ wọ́n dáradára. Lẹ́yìn náà ni a máa na aṣọ náà fẹ́ẹ́rẹ́fẹ́ sórí okùn kí òrùn balẹ̀ pá kí ó lè gbẹ. Nígbà tí aṣọ náà bá gbẹ tán, a ó padà wá, a sì bá àgbà náà ká aṣọ wọn wọlé. Ọ̀nà mìíràn tí a máa ń gbà ran àwọn, rán àwọn àgbà lọ́wọ́ ní àdúgbò, òun náà ni eléyìí. Paríparí ẹ, ní ìgbà tí àwọn àgbà àdúgbò tí wọ́n bá lọ sí ọjà tàbí tí wọ́n ń bọ̀ láti ibì kan tàbí òmíràn tí wọ́n bá gbé ẹrù lọ́wọ́ tàbí tí wọ́n fa ẹrù lórí, àwa ọmọdé ní àdúgbò, a bá wọn gba ẹrù tí ó wà ní ọwọ́ wọn tàbí lé tí wọ́n bá gbé sórí, láti lè fi ran wọ́n lọ́wọ́. A ó sì bá wọn gbé ẹrù náà délé, àti dé ibi tí tàbí ibi tí wọ́n bá fẹ́ gbé ẹrù náà dé. Ọ̀nà kẹta nìyí tí a máa ń gbà ran àwọn àgbà àdúgbò lọ́wọ́ ní ohunkóhun tí wọ́n bá fẹ́ ṣe. Ọmọdé ti bá ń rán àwọn àgbà lọwọ nígbà ti ohùn náà bá dàgbà ohùn náà yóò rí ẹnití o má ràn ohun náà lọwọ àṣà àti ìṣe àwọn Yorùbá, òun nìyí. Ni àkótán, nílẹ̀ Yorùbá ẹni ọmọ kọ́mọ, ọmọ àbí ọmọ kí ọmọ kọ́mọ tí ó bá rí àgbà tí ó ń ṣiṣẹ́ tí kò bá ṣi gbá lọ́wọ́ rẹ̀, àwọn Yorùbá á bá wí pé kò ní ẹ̀kọ́ nílé. Ríran àwọn àgbà àdúgbò lọ́wọ́, ó jẹ́ ǹkan pàtàkì àti gbóògì ní àṣà àti ìṣe àwá Yorùbá.

Orúkọ fíìmù tí mo wò ní ọ̀pọ̀ ìgbà òun ni Àgèṣhinkólé. Àgèṣhinkólé jẹ́ fíìmù tí ó dá lọ́pọ̀lọ́pọ̀ tí ó sì kọ́yàn ní ọgbọ́n púpọ̀. Ní bí ọdún mẹ́rin sí márùn sẹ́yìn ni Femi Adebayo ti o kọkọ ṣe agẹ̀shinkole apá kínní tí ó sì jẹ́, eh, eh, fíìmù tí ó gbajúgbajà lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé àwọn ènìyàn wọ́n fẹ́ran, eh, fíìmù yìí. Ìdí tí mo fi ń padà láti máa wo fíìmù yìí ní ọ̀pọ̀ ìgbà òun ni pé ó ń kọ́ èèyàn ní ọgbọ́n lọ́pọ̀lọ́pọ̀. Ó sì jẹ́ fíìmù tí wọ́n ṣe tí ó yàtọ̀ sí àwọn mìíràn tí wọ́n ń ṣe ní, eh, ilẹ̀ Yorùbá wa. E biun ẹ̀ fíìmù na o da le lórí ẹ̀ ọmọ ọba kàn ti è wọn fi ọgbọn alumọ́kọrọ́yi gbà adé ti o tosí lọwọ rẹ tí wọn si gbé fún ẹlomi tí kò tọ sí ẹ̀ ko tán sí bẹ. Ọ́ tún mọ̀ mọ̀ọ́ba yìí, wọn tún purọ́ mọ̀ọ́, wọ́n sì pa á. Eh, ẹ̀mí ọmọ ọba yìí ni ó wá padà wá tó wá di Àgèṣhinkólé tí ń kó lé onílé kiri tí ó sì ń pa wọ́n ní ìpalaya. Ṣùgbọ́n nípa rẹ́ pàrí ẹ̀, tí ọmọkùnrin kan láàrín ìlú náà, akíkanjú tí ó lọ kojú, eh, Àgèṣhinkólé náà, eh, bó tẹ̀jẹ́ pé kò rí ẹ̀yìn Àgèṣhinkólé ṣùgbọ́n ó padà bẹ Àgèṣikólé pé kí ó má jalè mọ́. Ni bẹ̀ ni Àgèṣikólé ti fi òfin sílẹ̀ pé ní ìlú náà ẹnikẹ́ni tí ó bá jalè oúnjẹ kí wọ́n má, kí wọ́n má pa mọ́ ṣùgbọ́n kí wọ́n fún un ní oúnjẹ ni kan mọ̀ pé, eh, o, o, eh, ebi ni ó pa á lọ jalè. Eh, ní ọdún tó kọjá ni, eh, Ọ̀gbẹ́ni Fẹ́mi Adébáyọ̀ ni ó ṣe, eh, fíìmù kejì, eh, apá kejì Àgèṣhinkólé, eh, ìyẹn ó tú wá yàtọ̀ díẹ̀ sí alákọ̀ọ́kọ́ tó ṣe. Ni bí yìí Àgèṣikólé ti di, eh, òòṣà tí wọ́n ń bọ̀ ní ìlú náà. Eh, ọba kọ́ba tí ó bá fẹ́ jẹ yóò kọ́kọ́ lọ sí ìdí Àgèṣhinkólé náà láti lọ búra pé òun ò ní ṣe jẹkúdùjẹrá nínú ìlú. Ṣùgbọ́n ọba tuntun tí wọ́n jẹ ní àsìkò fíìmù yìí, ó kọ̀, kò lọ sí iwájú Àgèṣhinkólé láti lọ búra. Òun àti àwọn olóyè wọ́n ṣe, eh, wọ́n yí ọwọ́ padà, eh, láti má jẹ́ kí Àgèṣhinkólé kí ó ṣòro. Ṣùgbọ́n nígbẹ̀yìn náà ni wọ́n tú Àgèṣhinkólé sílẹ̀ tí ó sì wá ṣòro ní ìlú náà láti mú ẹ̀mí ọba lọ nítorí pé, eh, ọba kọ́ba tí ó bá ṣe àrù mọ́ jẹ, eh, Àgèṣhinkólé ni òòṣà tí ó má ń gba ẹ̀mí irú ọba bẹ́ẹ̀. Ibi tí mo rántí ni inú, eh, fọ́nrán náà, ẹ̀ pà pà jùlọ eléyi tí ó jẹ́ apá kejì tí, eh, wọ́n fi sẹ́ta ní ọdún tó kọjá òun ni ìparí rẹ̀ ní ìgbà tí, eh, ọba náà tí ó ń fẹ́nú ń sọ àwọn nǹkan burúkú tí àwọn tí ṣe. Ẹni ọba bá di méjì àtàwọn ọmọ ìwà rẹ̀. Láì mọ̀ pé Àgèṣhinkólé ni ìkan nínú àwọn ọba yìí. Ni ìgbà tí ó yípadà sí Àgèṣhinkólé ara rẹ̀ gbogbo wọn sá lọ. Eh, mo rántí ohun tí wọ́n máa-- tí wọ́n sọ níbẹ̀. Wọ́n sọ pé Àgèṣhinkólé kan ọmọ ẹ̀ púpọ̀, kúrò bẹ òun náà, ó tẹ̀sí kọ́kọ́ kúrò bẹ́ òun náà níwọ̀n bàtà ẹsẹ mẹfà. Ó ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ tí mo pé mo rántí dáadáa dára tí mo sì fẹ́ràn inú rẹ̀. Eh, èmi àti, eh, àwọn ẹ̀gbọ́n mi ni a jọ wo, eh, fọ́nrán yìí ní ìgbà tí mo rí wo tí mo ráyè láti wò ó ní, eh, ọdún yìí. Eh, fíìmù tí mo wò ní ọ̀pọ̀ ìgbà òun ni mo ti dárúkọ, eh, yìí tí mo sì ti ṣàlàyé. Ẹ̀ ìdí tí mo fí n padà si mo fi ṣàlàyé ibí ti ẹ mo rántí nínú fónrán yí ẹ̀ àti ẹni ti èmi àti ẹ̀ ti a jọ wò fónrán nà.

Ẹ̀rọ ayélujára ó jẹ́ ẹ̀rọ tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó jáde ní àsìkò ìgbàlódé wa yìí. Ó sì jẹ́ ohun tí ó ti gba lọ ayé káàkiri tí gbogbo ènìyàn sì ti ń lò. Ṣùgbọ́n àwọn ibi kan wà ní orílẹ̀-èdè wa tí ó jẹ pé ẹrọ ayélujára ò tí ì wọ ibẹ̀ dáradára. Àwọn àbúle kan wà tó jẹ́ pé ẹ̀rọ ayélujára ò tí ì dé, tàbí ká sọ pé ẹ̀rọ ayélujára ṣẹ̀ṣẹ̀ ń dé bẹ̀ díẹ̀díẹ̀. Fún àpẹẹrẹ abúlé kan wa ni ìpínlẹ̀ Ondo to jẹ́ pe ni bíi ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn ni ẹ̀rọ ayélujára de abúlé na tó dẹ́ jẹ́ pé àwọn ìlú mìíràn ẹ̀rọ ayélujára ti dé bẹ̀ láti ibi ọgbọ̀n ọdún tàbí ogójì ọdún sẹ́yìn. Nítorí náà, ìgbà tí ẹ̀rọ ayélujára dé abúlé yìí kò fi bẹ́ẹ̀ dára lọ títí. Nítorí pé tí wọ́n bá ní kí wọ́n lo ẹ̀rọ ayélujára náà, yóò máa yọ̀rín bí ìgbín ni. Nítorí náà ni ẹ̀rọ ayélujára kò fi bẹ́ẹ̀ dára ní púpọ̀. Ṣùgbọ́n nígbà tí ẹ̀rọ ayélujára tí ó dé ìlú yìí, ni nǹkan bẹ̀rẹ̀ sí ní yípadà. Nítorí díẹ̀díẹ̀ ni ìbẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàgbàsókè. A rí pé àwọn ilé iṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé iṣẹ́ sí ìlú náà. Lẹ́yìn èyí ni àwọn ilé ìwé náà bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé ìwé gíga sí abúlé náà. Àwọn nǹkan tí ó dé bá àbúle yìí nìyí lẹ́yìn ìgbà tí ẹ̀rọ ayélujára tí ó dé bẹ̀. Oun ti o nira nípa ẹ̀rọ ayélujára ni ìlú yi ni pe ohun ti o pese íńtánẹ́ẹ̀tì fún wọ́n ni ìlú náà. Ó jẹ́ ilé iṣẹ́ kan ṣoṣo ni ó ń fún wọn ní íńtánẹ́ẹ̀tì sí ẹ̀rọ ayélujára náà. Nítorí èyí, nígbà tí íńtánẹ́ẹ̀tì yìí ò bá ti dára, bóyá nígbàtí ojo rọ tàbí tí ǹkan kan ṣẹlẹ̀. Àwọn íńtánẹ́ẹ̀tì náà kò ni ṣiṣẹ́ dáradáa nítorí náà gbogbo ohun ti wọn ba n fi ẹ̀rọ ayélujára ṣe kò ni lọ déédéé bi o ṣe yẹ ko lọ ohun tí ó nira nínú ẹ̀rọ ayélujára ní abúlé nìyí. Yàtọ̀ sí èyí, a kò tíì ní àwọn ènìyàn púpọ̀ tí ó mọ̀ nípa ẹ̀rọ ayélujára ní abúlé. A ní àwọn, a ní àwọn, ẹ́, ọ̀jọ̀gbọ́n tí ó mọ̀ nípa ayélujára. Ṣùgbọ́n tá bá ní ìdási ta bá ní àwọn mẹ́wàá tí ó jẹ́ bẹ́ẹ̀, ẹyọkan péré ni a máa rí ní abúlé. Àwọn mẹ́sàn-án tó kù inú olúùlú ni wọn máa ń wà ní ọ̀pọ̀ ìgbà. Ohun mìíràn tí ó nira nìyí, àwọn tí ó ń lò tí wọ́n mọ̀ bá ṣe ń lo ẹ̀rọ ayélujára dáradára dojúdójú kò fi bẹ́ẹ̀ si ní abúlé.

Ní ilẹ̀ Yorùbá, a mọ òwe sí èyí. A máa ń sọ pé òwe ni ẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ ni ẹṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù, òwe ni a máa fi ń wà á. Ti ènìyàn ba n sọ̀rọ̀ ni àwùjọ, paapaa jùlọ ni ile Yoruba, ti o ba fe ki oro re ki o mule, ki àwọn ènìyàn ki wo gba oro re gbo, yio fi owe yio fi ka nidi. Tí ó bá sọ̀rọ̀ kan, yóò fi òwe àwọn àgbà kan, yóò fi kàndé. Ẹ̀, ò kí n sọ pé ki yóò fi gba nidi. Ẹ̀, òwe ó jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn Yorùbá máa ń lò láti lè fi ti ọ̀rọ̀ wọn ní ìdí. Ẹ̀, òwe kan tí mo mọ̀ tí àjèjì kò ní lè yé, òun ni pé àwọn Yorùbá bọ̀, wọ́n sọ pé, "ẹ́, erin kọjá, mo rí ǹkan firi." Ehn, itumo re ni pe ti ènìyàn ba ri ènìyàn jakanjakan, ènìyàn o kan ni so pe oun kan ri nkan lásán. Nítorí pé ó jẹ́ ẹni ńlá ní àwùjọ, àwọn èèyàn máa rí pé, "òh, ẹ́, irú ẹni yìí o, èèyàn ńlá ni." Ko ni, eeyan o ko tun nílò láti ma so fún pe oh kiloruko ẹni bayi ẹ̀, èèyàn ti mọ ẹni tó jẹ́ nítorí pé ó jẹ́ gbajúmọ̀, tí ó jẹ́ ènìyàn ńlá. Bóyá ó jẹ́ ọba ní ìlú tàbí ó jẹ́ ìjòyè tàbí ó jẹ́ gómìnà tàbí ó jẹ́ ààrẹ ìlú, kò ìlúga tí wọ́n bá tie sọ fún èèyàn pé irú èèyàn báyìí ni kí o tó mọ̀. Ẹ̀, bí mo ṣe máa ṣàlàyé ǹkan báyìí ni pé, erin ó jẹ́ ẹranko tí ó tóbi lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé tí ó bá rìn ó máa milẹ̀ ni. Ẹ̀, kò, kò nílò kí èèyàn tún máa ṣàlàyé fún ẹnikan pé, ẹ́, erin ni kọjá yìí. Ẹ̀, erin ó jẹ́, ẹ́, ikan nínú àwọn ẹranko tó jẹ́ pé àwọn ènìyàn wọ́n mọ dáradára láìní, ẹ́, àlàyé. Bẹ́ẹ̀ náà ni tí ènìyàn kan bá sọ pé òun dúró sẹ̀gẹ́gbọ́, erin kan wá kọjá, o wa sọ pé òun kan rí tó lọ firi. À rara o. Ẹ̀, láì kìí ṣe ẹyẹ, ẹ́, erin kì ń ṣe ẹranko tí èèyàn máa sọ pé òun kan rí firi. Nítorí náà ẹni tí ó bá jẹ́ ẹni iyi ní, ẹ́, àwùjọ kì ń ṣe ẹni tí èèyàn kan máa sọ pé òun rí firi. Nítorí pé tó bá rí, wà á rí, ẹ́, ọlá àti iyi náà ní ara rẹ̀. Fún àpẹẹrẹ, fún ẹni tó bá jẹ́ bí ààrẹ orílẹ̀-èdè tí ó bá kọjá, ẹ̀, o kan ní sọ pé, àwọn èèyàn ò ní sọ pé ààrẹ ti kọjá, gbogbo ènìyàn ló máa mọ̀ nígbà tí ààrẹ orílẹ̀-èdè àbí gominá ìpínlẹ̀ tí ó bá dé ibi tí wọ́n wà. Ẹ̀, òwe kan nìyí tí mo mọ̀ pé, ẹ́, àjèjì kò ní lè yé kíákíá.